Ayonu kan ni mo ní ò n de ni mo máa ń lò tí mo bá fẹ́ lọ aṣọ mi. Iton yẹn jẹ́ iron tí mo ra nígbà tí mò ń sin ìjọba ní ìlú Ogun State ni Abeokuta. Iron yẹn lè jẹ́ ayonu Philips. Ó de jẹ iron gidi tó jẹ́ pé o maa n lọ aṣọ daadáa o maa n gbóná dáadáa. Kò sí wàhálà pé kò lọ aṣọ àbi o ń jo aṣọ n na Ó jẹ́ iron tó ṣe dáadáa tó tọ̀ṣẹ́ dáadáa.

Erm, o, iṣẹ́ tí ó bá jẹ́ ló máa le sọ wíá. Mo fẹ́ràn iṣẹ́ ìtà gbangba àbí mi ò fẹ́ràn. Tó bá jẹ́ iṣẹ́ oko àbí iṣẹ́ adìẹ sísìn, tó bá jẹ́ ní ìtà gbangba, mi ò mind. Mi, mi, mo lè ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ bí iṣẹ́ carpenter àbí iṣẹ́ ká mọ́ so bàtà ní ìtà gbangba, mi ò lè ṣe. Mi ò fẹ́ràn rẹ̀. So iṣẹ́ tó bá jẹ́ ló máa lè sọ boyá. Máa lè ṣe iṣẹ́ ènìyàn bí màá fẹ́ràn rẹ̀, àbí mi ò dẹ̀ ní fẹ́ràn.

Ó ti pẹ́ tí mo ti lọ wo ẹyín mi nítorí eyín mi jẹ́ eyín tó lágbára dáadáa tí kò kii n fi bẹ́ẹ̀ dà mí láàmú, kò kí n ní wàhálà. Ẹyín mi le dáadáa. Nítorí náà, mi kì í n ṣábà lọ sí, ẹm, hospital pé kí n lọ wo eyín mi torí kò ti ẹ kí ń dà mí láàmú rárá.

Tí mo bá fẹ́ ṣiṣẹ́ ní ibiṣẹ́ àwọn ẹlẹgbẹ́ ìṣe mi, a máa ti pín ìṣe fún oníkálukú. A ti máa mọ̀ pé nǹkan báyìí, ẹni báyìí ló máa ṣe. Nítorí náà a ti gbórawa lágbóyé. A ti mọ̀ pé nǹkan tó lè yẹ kí ẹni yìí ṣe ní, nǹkan tí ó yè k'ẹni báyìí náà ṣe ní. Tí ènìyàn bá wá le parí iṣẹ́ rẹ̀, báwọn nǹkan à lé bá ṣe díẹ̀ nínú iṣẹ́ tó bá ṣe.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù sùgbọ́n mi kìí, mi kì í lò ọ́. Aṣọ òtútù mi kọ̀ jẹ́ fún ìgbà tó tùtù bá, tó bá le gidigidi gan. Ṣùgbọ́n òtútù ò kí ń sábà mú mi mi ṣẹ̀yàn tí òtútù máa ń wọ ara rẹ̀. Nítorí náà mi kì í sábà lo aṣọ òtútù mi ṣùgbọ́n mo ní aṣọ ìtútù.

Ó tii pe gan tí mo ti lọ síbi orin, ó ti máa le ní ọdún márùn ún báyìí tí mo ti lọ síbi orin. Èmi kì í sábà jáde lọ sí ibi tí to ti máa ń kọrin bee yen. À fi boya ibí tí wọ́n bá ti ń ṣe àworàn tó ti ń show tó ti ń fi àworan han awon aráyè, tí àwọn òyìnbó ń pè ní cinema. Ṣùgbọ́n ìbí orin mi kì í sábà lọ bẹ́, ó ti pẹ́ tí mo ti dé be.

Bí ẹ̀kan lóṣù mo máa ń gé irun mi, tó bá ti pé bí ọ̀sẹ̀ mẹ́ta, tó bá pé ọ̀sẹ̀ mẹ́ta tí mo rí pé ó ṣì ń dùn rí lórí, màá fi lè, ṣùgbọ́n tó bá ti kún jù, màá gẹ̀ ẹ́. Ṣùgbọ́n tó pẹ́ jù ní oṣù kan, tó bá ti pé oṣù kan, màá lọ gé irun mi. Kódà kó jẹ́ pé màá kọ́ gẹ ẹgbẹgbẹ́ rẹ̀ náà ni pé kó kọ́ fi dùn rí.